Ṣé etí rẹ dára? Wọ́n bèrè lọ́wọ́ mi bóyá etí mi dára. Bẹ́ẹ̀ni, etí jẹ́ ara ohun ara. Etí mi dára pẹ̀lú obìnrin tí mo jẹ́. Etí mi ò dára tóòótọ́. Mo ní earrings létí torí mo jẹ́ obìnrin. Sóòó lóòótọ́ etí mi dára gan.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifísàn? Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifísàn. Àwọn ètò tẹlifísàn pọ̀ lóríṣiríṣi. Ó wà, ó wà categorized lọ́nà oríṣiríṣi. Entertainment wà ń bẹ, movies wà ń bẹ, àwọn orin wà ń bẹ. So mo máa ń wo àwọn ètò tẹlifísàn torí ó máa ń, ó máa ń jẹ́ kí n wà very active àti very lively. Ó máa ń fa, ó máa ń fa, ó máa ń jẹ́ kí inú mi, kí inú mi dùn. So mo máa ń wo àwọn ètò tẹlifísàn. Ó máa ń fún mi ní ìmọ̀, ó máa ń fún mi ní òye nígbà mi. Ó dáa fún ara, fún relaxation nígbà mi.

Nígbà wo ni o máa ń fá? Mo lè fá anytime tí mo bá wù Ó depends lórí, lórí èmi, lórí ẹni yẹn gan, lórí èmi gangan gan. So anytime tí mo like ni mo máa ń fá.

Nígbà wo ni o máa ń gé irun rẹ? Nígbà wo ni o máa ń gé irun rẹ? So gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ, mi kì í ṣe ọkùnrin, obìnrin ni mí, mi ò delẹ̀ kí n gé irun. But tí èèyàn fẹ́ gé irun, ìgbà tí irun yẹn ti, ó ti wá, ó ti wá sókè jù, ó ti, ó ti fú jù, ó yẹ ká máa gẹ irun wa ní every time, ní nǹkan bí ọ̀sẹ̀ ọ̀sẹ̀, lọ́sẹ̀ lọ́sẹ̀. Ó yẹ ká máa gé irun tó bá ti kún, tó bá ti jẹ́, tó bá ti jẹ́ ká máa rí bí àwọn, àwọn aláìní ìtọ́jú. Ó yẹ ká máa gẹ irun wa. Ó máa ń jẹ́ ká look responsible. Ó máa ń fa àwọn cleanliness, torí wọ́n sọ pé cleanliness is next to godliness. So ó da ká máa gé irun wa tó bá ti kún jù. Gẹ́gẹ́ bí obìnrin náà, ó yẹ ká máa ṣe irun wa. Ó yẹ ká máa di, ká di irun wa kó neat, kó fine, kó ní, kó, ó máa ń jẹ́ kí ojú wa kó jáde dáadáa. Ó máa ń mú ìwà obìnrin jáde. So gẹ́gẹ́ bí obìnrin, a lè di irun wa, a lè ṣe bí all back, a lè ṣe bí díídí, àwọn styles, ah, lóríṣiríṣi ló wà. A lè ṣe braids gẹ́gẹ́ bí obìnrin, but gẹ́gẹ́ bí ọkùnrin, ó yẹ ká máa gé irun wa lọ́sẹ̀ lọ́sẹ̀ tó bá ti kún jù.

Ṣé o fẹ́ràn jíjó? Mo fẹ́ràn jíjó gẹ́gẹ́ bí ènìyàn. Mo fẹ́ràn jíjó gẹ́gẹ́ bí ènìyàn, gẹ́gẹ́ bí obìnrin. Mo fẹ́ràn jíjó. Jíjó ó dáa fún ara. Èèyàn lè jó tó bá ń gbọ́ orin, tó bá ń ṣe party. Jíjó wà lóríṣiríṣi. A ní ìjo party, a ní ìjo àwọn, àwọn eré ìdárayá, àwọn entertainment. Bẹ́ẹ̀ ni, ijó dáa fún ara. Ó máa ń wà in form of exercise. Ó dáa fún àgbàlagbà, ó dáa fún ọmọ kékeré. Ó dáa kí èèyàn ó máa jó lẹ́yọ̀kan like most of the time. Ó yẹ.

Ìbéèrè tó wà bíbà níwípé, báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tó ń ṣiṣẹ́ obìnrin? For that matter, níbi iṣẹ́ oríṣiríṣi èèyàn ló wà. Èèyàn tó ní good intentions wà, èèyàn tó ní bad intentions wà, ẹni tó máa ń jowu náà ó wà níbẹ̀. So oríṣiríṣi èèyàn ló wà níbi iṣẹ́ èèyàn. So ìṣòro ó wà very prominent, ó wà very, very liable láti, láti wá sí ìmúṣẹ. Ó wà very possible kí ẹ̀yan ó kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́. Gẹ́gẹ́ bí èmi báyìí, mo máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́ with the fact that pé mo máa ń ní sùúrù. Sùúrù máa ń, ó máa ń fa, ó máa ń fa easiness, ó máa ń jẹ́ kí ìṣòro kó níyànjú. Mo máa, mo máa follow nǹkan tí mo ṣe. Màá try láti avoid àwọn ìṣòro yìí ní ibi iṣẹ́ mi. Mo máa try láti ṣe nǹkan tó yẹ kí n ṣe. Kí n, kí n wọlé ní àsìkò, kí n wá sí ibi iṣẹ́ ní àsìkò, kí n ṣe iṣẹ́ tó ní kí n ṣe ní ibi iṣẹ́ yẹn. Màá make sure pé mi, mí wà left out ní anything. Mo make sure pé ìgbà tí àwọn ọ̀gá pè mí, màá dá wọn lóun. Màá try láti má jẹ́ kí n ní àwọn fault, àwọn errors ní ibi iṣẹ́ mi. Bẹ́ẹ̀ yẹn, mo ti ń kojú àwọn ìṣòro mi díẹ̀ díẹ̀ ní ibi iṣẹ́. So gbogbo àwọn nǹkan tí mo sọ báyìí ní ibi iṣẹ́ ó wà very liable láti encounter àwọn ìṣòro. Ìṣòro máa ń pọ̀ dáadáa ní ibi iṣẹ́ torí ìwọ nìkan kọ́ tó ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ yẹn. Àwọn èèyàn wọ́n, wọ́n ń jowu ẹ. Àwọn èèyàn wà tó ń jowu ẹ, àwọn èèyàn wà tí wọ́n ò like ẹ ní ibi iṣẹ́. So ó wà very possible kí ẹ̀yin ó kojú àwọn ìṣòro tó pọ̀. So gẹ́gẹ́ bí oníṣẹ́, gẹ́gẹ́ bí èèyàn tó ń ṣiṣẹ́ níbẹ̀, gẹ́gẹ́ bí ẹni tó ní disciplines, tó ní principles, ó yẹ kí ẹ̀yan wá one or two ways láti solve àwọn ìṣòro yẹn, láti kojú àwọn ìṣòro yẹn. Èmi ti sọ bí méjì àbí mẹ́ta nínú àwọn ọ̀nà tí mo máa gbà láti kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ mi. Màá try láti, láti resume ní ibi iṣẹ́ ní àsìkò tó tọ́ àti tó yẹ. Màá try láti ṣe nǹkan tí àwọn ọ̀gá mi sọ pé kí n ṣe. Màá try láti má ṣe jù. Màá try láti keep to company principles àti company regulations. Bẹ́ẹ̀ yẹn, mi ò ní, mi ò need láti kojú àwọn ìṣòro tó pọ̀. Tí bá ti ẹ kojú àwọn ìṣòro tó pọ̀ ní ibi iṣẹ́ mi, màá, màá mọ̀ pé mo lè ṣẹ́gun àwọn ìṣòro yẹn.

Wọ́n béèrè pé àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Ọjọ́ tó wà ní ọ̀sẹ̀ kan, ó jẹ́ ọjọ́ àìkú, ọjọ́ ajé, ọjọ́ ìṣẹ́gun, àìkú, ajé, ìṣẹ́gun, ọjọ́, ọjọ́rú, ọjọ́, ọjọ́bọ̀, ọjọ́ ẹgbàá mẹ́ta. So, ọjọ́ tí mo fẹ́ràn jù, mo fẹ́ràn ọjọ́ ẹtì torí ó jẹ́ the end of, the close of business for the week. Ọjọ́ ẹtì, òun ló jẹ́ Friday ní èdè gẹ̀ẹ́sì, in the English language. Ọjọ́ ẹtì ni Friday. So, wọ́n béèrè pé àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn ọjọ́ ẹtì jù torí ó jẹ́ Friday. So, mo lè ní sinmi after iṣẹ́ ọ̀sẹ̀ kan, mo lè sinmi dáadáa ní ọjọ́ ẹtì yẹn. Mo dẹ̀ nífẹ̀ẹ́ ọjọ́ àìkú náà. Ọjọ́ àìkú jẹ́ ọjọ́ Sunday. Sunday yẹn, ọjọ́ àìkú yẹn, èèyàn ó máa lọ síbi ilé ìsinmi, church ní jọ́ Sunday, èèyàn máa lọ sin Ọlọ́run, èèyàn máa gbàdúrà sí ọlọ́run fún ọ̀sẹ̀ tó kọjá àti ọ̀sẹ̀ tó ń bọ̀. Ọjọ́ ìsinmi yẹn, ó ní a special kind of feeling tó máa ń mú wá nínú family kan, nínú ẹbí kan. Ọjọ́ Sunday yẹn, ẹ lè ṣe jollof rice, ó ní àwọn oúnjẹ kan tó máa ń jẹ ní ọjọ́ Sunday yẹn. Ọjọ́ Sunday yẹn ó ní bí àwọn special treat tó máa ń ṣe ní Sunday yẹn. Ó máa ń jẹ so-- ọjọ́ ìsinmi náà ni, èèyàn lè sinmi ní ọjọ́ Sunday. Tí èèyàn bá ti lọ sí church, tí èèyàn dẹ́ padà wá sílé, èèyàn ó máa jẹun, èèyàn ó máa sùn dáadáa. So, láti prepare fún ọ̀sẹ̀ tó ń bọ̀, that's for Monday. So, ọjọ́ ẹtì tó jẹ́ Friday àti ọjọ́ Sunday ó jẹ́ ọjọ́ àìkú.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Ók, ìdáhùn sí ìbéèrè yìí ni wípé èmi ò kí ń ṣe oníròyìn ní ibi iṣẹ́ mi, but káàzùme pé mo jẹ́ oníròyìn ní ibi iṣẹ́ mi, of course mo máa ń kọ́kọ́ kọ ìròyìn mi kí ń tó ṣe.